Báwo ni èèyàn ṣe máa ń kojú ìdènà ọkọ̀? Ìdènà ọkọ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí ó dẹ máa ń ṣẹlẹ̀ lóríe kórè amọ́ nígbà tí ìdènà ọkọ̀ bá wà. Mo máa rí dájú pé mo pe àwọn ènìyàn tí wọ́n ní ọgbọ́n ìmọ̀ ní orí àwọn ìdènà wọ̀nyí kí wọ́n bá mi ṣe àṣeyọrí ìṣẹ̀lẹ̀ ni mo dà máa ń ṣe lórí ìkórè nígbà tí mo bá ní ìdènà kankan lórí ọkọ̀.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò-ọwọ́ rẹ? Àwọn nǹkan tó wà nínú àpò-ọwọ́ mi jẹ́ nǹkan tí yóò ṣe pàtàkì tí wọ́n le pọ̀ dé. Alákọ̀ọ́kọ́, mo jẹ́ ènìyàn tó jẹ́ ipò. Nígbà tí mo bá fẹ́ jáde, mo fẹ́ràn láti mọ ìdájú pé owó wà nínú àpò-ọwọ́ mi, àti wípé káàdì ìṣe mi náà ṣe nǹkan tó tó ṣe pàtàkì. Àwọn eléyìí ni mo máa ń fi sí àpò-ọwọ́ mi lóore ìkóree nígbà tí mo bá fẹ́ jáde.

Ṣé o ní orúkọ ẹnà gíjẹ́? Orúkọ ẹnà gíjẹ́ jẹ́ orúkọ kan tí kò dára kí ọmọ ènìyàn ní, nítorí pé ó jẹ́ ǹkan tó jẹ́ wípé a kò kí mú ìlọsíwájú wá. Ìdí nìyí jẹ́ wípé orúkọ inà gíjẹ́ jẹ́ orúkọ kan tí mi ò ní gẹ́gẹ́ bí ènìyàn. Ó dè jẹ́ ǹkan tí wọ́n tó máa fi ná mí jọ pé mi ò ní náà gẹ́gẹ́ bí ènìyàn.

Ṣé o mọ ń ka àwọn àdéhùn dáadáa? Àwọn àdéhùn jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ máa ń ka àwọn eléyìí ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó ṣì yẹ náà. Eléyìí jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi gidigidi. Àwọn àdéhùn yìí mo máa ń ka wọ́n dáradára, yégéyégé, láti rí dájú pé mo ṣe àwọn ǹkan tí mo nílò láti ṣe náà.

Ẹ̀fọ́ wo ni o fẹ́ràn jẹ? Ẹ̀fọ́ tí mo fẹ́ràn jẹ ni ẹ̀fọ́ arówojẹja. Ẹ̀fọ́ arówojẹja jẹ́ ẹ̀fọ́ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí ó dẹ wu mí láti máa jẹ nítorí pé ó jẹ́ ẹ̀fọ́ kan tí ó máa ń ṣe èèyàn ní ori lára, tọ́dẹ̀ tún jẹ́ ẹ̀fọ́ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ tí àwọn ènìyàn tí wọ́n mọ àwọn oríire ẹ̀fọ́ yìí tí wọ́n máa ń jẹ lórekóòrè náà.

Ṣé o máa ń gba àwọn ẹ̀mẹ̀lì àiwúlò? Àwọn ẹ̀mẹ̀lì àiwúlò jẹ́ àwọn ẹ̀mẹ̀lì kan tí ó dára lọ́pọ̀lọpọ̀. Mo dè máa ń gba àwọn ẹ̀mẹ̀lì yẹn ní ọ̀rẹ́kọ̀ọ̀rẹ́ náà nítorí pé ó jẹ́ nǹkan tí ó yẹ kí ènìyàn máa gba àìríìdí nìyẹn. Nítorí pé mo máa ń ṣe léè ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ náà, tọ́ dẹ̀ jẹ́ ǹkan tí ó dára lọ́pọ̀lọpọ̀ kí ènìyàn máa ṣe.

Nígbà wo ni o kẹ́yin gún ọkọ̀ akẹ́rù? Ọkọ̀ akẹ́rù jẹ́ oko kan tí mo máa ń gùn lóòrèkóòrè. Nígbà tí mo bá lọ síí a ọjà, nígbà yìí ni mo máa ń lo ọkọ̀ akẹ́rù. Tó dẹ̀ jẹ́ oṣù tí ó kọjá nígbà tí mo lọ sí ọjà lọ ra àwọn nǹkan kan tí mo ń tà, ìgbà yìí ni mo gun ọkọ̀ akẹ́rù tó jẹ́ wi pé mo lè ṣe lé e ní ọ̀nà tí ó tọ́.

Kí ni o máa ń jẹ ní ọ̀sán? Òsán jẹ́ ìgbà kan tí mo fẹ́ràn gidigidi. Àwọn nǹkan tí mo dà máa ń jẹ ní ọ̀sán wọ́n pọ̀ díẹ̀, amọ́, tó bá je wí pé ìgbà tí mo wà ní ibi iṣẹ́ ni, oúnjẹ ìpanu tí àwọn olóyèbọ máa ń ṣe snacks, ìwọ̀n ni mo máa ń jẹ lóòrèkóòrè nítorí pé ó jẹ́ nǹkan tí ó máa ń fún mi ní okun àti agbára láti ṣe àwọn nǹkan tí ó ṣe pàtàkì gidigidi náà.

Ṣé o ní irungbọ̀n? Irungbọ̀n jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì sí mi gẹ́gẹ́ bí ènìyàn, ó dàjẹ́ ǹkan tí mo ní náà. Mo ní irungbọ̀n bí mọ̀ ṣe wà yìí, ó dè jẹ́ ǹkan tí ó máa ń fi inú mi dùn lóòrèkoore, torí pé mo máa ń ṣètọ́jú rẹ̀ dáradára. Irungbọ̀n dè tún jẹ́ ǹkan tí ó dára kí ọmọkùnrin ó ní. Fún ìdí èyí ló fàá tó jẹ wí pé mo máa ń rí dájú pé mo ṣètọ́jú irungbọ̀n mi dáradára.

Ṣé o máa ń rántí àlá rẹ? Àlá jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dẹ máa ń rántí eleyìí dáadáa ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó si yẹ. Eleyi jẹ́ nǹkan tí ó máa ń finú mi dùn naa gẹ́gẹ́ bí ènìyàn, nítorí pé nígbà tí mo bá ṣe eleyìí, ó máa ń jẹ́ kí ọkàn mi balẹ̀ àti láti ṣe àwọn nǹkan kan tí mo nílò láti ṣe náà. Nígbà tí mo bá là ála, mo máa n kọ wọ́n sílẹ̀ dáradára.

Ṣé o ti béèrè ìrànwọ́ lọ́dọ̀ olùṣètò ìrọ̀rí? Ilé jẹ́ nǹkan tó máa ń ṣe lóòrèkóòrè nígbà tí mo bá ní àyè láti ṣe àwọn ilé yìí. Bí a bá fẹ́ ṣe àwọn nǹkan wọ́n tí ó tó ṣe pàtàkì sí mi náà, mo máa ń bèèrè ìrànwọ́ lọ́dọ̀ olùṣètò. Ó dẹ̀ jẹ́ ǹkan tí mo fẹ́ràn láti máa ṣe nítorí pé ó jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì kí ènìyàn máa ṣe lóòrèkóòrè náà.

Ṣé o mọ bí a ti ń ka àwòrán ilé? Kíka àwòrán ilé jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo de máa ń ṣe ilé lóòrèkóòrè náà. Eleyi jọ mọ iṣẹ́ tí mo ń ṣe lọ́wọ́lọ́wọ́. Aà, kíka àwòrán ilé jẹ́ nǹkan tí ó dára, mo de máa ń ṣe eleyi ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ tí inú mi de máa ń dùn sí lóòrèkóòrè gẹ́gẹ́ bí ènìyàn náà.

Ṣé o ti lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí? A, nígbà tí mo wà níbi iṣẹ́, mi ò tí ì lé ẹnìkan kúrò ní iṣẹ́ rí. Nítorí pé eléyi kí í ṣe nǹkan tí yóò bójú mu kí ènìyàn máa ṣe. Nígbà tí àwọn ènìyàn bá ṣe ẹ̀ṣẹ̀ tí ó dára, mo lè fẹjọ́ wọn sún fún olùdarí iṣẹ́. Àmọ́ láti lé yann kúrò ní iṣẹ́ kì í ṣe nǹkan tí mo ní agbára láti ṣe gege bí ènìyàn tó ń ṣiṣẹ́ náà.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sórí cloud? Ó fi fi àwọn fáìlì pamọ́ sórí cloud jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mò dẹ̀ máa ń ṣe lẹ́yìn lóore kóòrè náà nítorí pé lè jẹ́ ǹkan tí ó dára tí ó dẹ̀ máa ń fúnni mi ju. Mo máa ń rí láyé pé mo sè àwọn fáìlì mi mo fi pamọ́ sórí cloud, ìyẹn láti máa ń lo àwọn ẹ̀rọ bíi Google Drive.

Ṣe o ti fún ní ẹ̀jẹ̀ rí? Fífúnni ní ẹ̀jẹ̀ jẹ́ nǹkan tó ṣe pàtàkì, ó lè jẹ́ nǹkan tí ó máa mú inú mi dúná. Ọmọdé lè ṣe léyìí rí gẹ́gẹ́ bí ènìyàn láti fún ìyàn ní ẹ̀jẹ̀, jẹ́ nǹkan tí mo ti ṣe rí láti ìgbà tí mo wà ní kékeré tí ara àbúrò mi ò dá, ìgbà yí ni mo lọ fún un ní ẹ̀jẹ̀ ẹni lé ìwòsàn. Eléyìí dẹ̀ jẹ́ ǹkan tí mo ṣe fún un dáradára.

Irú ìbọ̀sẹ̀ wo ni o máa fẹ́ràn wọ̀? Ìbọ̀sẹ̀ tí mo fẹ́ràn wọ̀ ni ìbọ̀sẹ̀ aláwọ, tí ó dẹ̀ tún jẹ́ ìbọ̀sẹ̀ tiwa-n-tiwa nísìnyí. Àwọn ìbọ̀sẹ̀ yìí jẹ́ ìbọ̀sẹ̀ kan tí ó dáa lọ́pọ̀lọpọ̀, tí ó yẹ kí àwọn ènìyàn máa lò. Mo máa ń lo eléyìí náà lóòrèkóòrè láti dájú pé gbogbo nǹkan tẹ̀síwájú, à ó dẹ̀ ṣe ìmọ́tótó náà.

Ṣé o ní ètò ààbò kọ̀ǹpútà? Ètò ààbò kọ̀ǹpútà jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, mo de ní eléyi lọ́pọ̀lọpọ̀ nítorí pé ó jẹ́ nǹkan tí inú mi dùn sí láti ní àti láti rí dájú pé mo ṣe àwọn nǹkan kan tí ó tún ṣe pàtàkì fún mi náà. Ní tipa ìdí èyí, mo ní ààbò kọ̀ǹpútà tí mo máa ń lò láti ṣe ìdáàbòbò kọ̀ǹpútà mi gidigidi.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń ṣe ètò ǹkan? Ṣíṣe ètò ǹkan jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì nígbà tí gbogbo ǹkan tí mo bá fẹ́ ṣe. Mo fẹ́ràn láti máa ṣe ètò rẹ̀ nítorí pé nígbà tí mo bá ṣe ètò àwọn ele yìí, ó máa ń fún mi ní ìlànà tí mo máa tẹ̀lé láti rí i pé gbogbo àwọn ǹkan tó bá ṣe ó wà ní àṣeyọrí dáradára.

Ṣé o ti ní o-- ṣé o ní gíláàsì orun? Gíláàsì orun jẹ́ nǹkan tó ṣe pàtàkì, mo dẹ̀ máa ń lo eleyìí dáadára ní ọ̀nà tí ó pọ̀ náà nítorí gbogbo òhun ni mi mo máa ń lò ó nígbà tí orun bá pọ̀. Nígbà tí ó dẹwù mi kí n lọ sí òde náà, mo máa wọ eleyìí gidigidi. Ó dẹ̀ jẹ́ nǹkan tí ó tó dára kí ènìyàn máa wọ̀ náà láti ṣèdá ààbò bóojú.

Ṣé o ní aṣọ òtútù? Aṣọ òtútù jẹ́ aṣọ kan tí ó ṣe pàtàkì. Mo dẹ̀ eleyìí dáradára, nítorí pé òun ni mo máa ń lò lóre kọ̀re láti rí dáju pé gbogbo àwọn nǹkan tẹ̀síwájú àti láti rí pé nígbà tí òtútù bá pọ̀, àwọn eleyìí ni mo máa ń wọ̀ dáradára. Nípa idi eyìí, mo ní aṣọ òtútù ò dẹ̀ jẹ́ ǹkan tí ó dára náà.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹgbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? Àní, nígbà tí ì yín, àwọn ẹlẹgbẹ́ iṣẹ́, ìwọ̀n bá wọn ṣiṣẹ́ ní ọ̀nà tó tọ́ àti ní ọ̀nà toyẹ, àti pẹ̀lú ọkọ kan náà, eléyii jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì fún mi gẹ́gẹ́ bí ènìyàn. Mo de máa ń ṣe eléèyí ní àkókò láti rí dájú pé ẹ̀mí ìṣọ̀kan wà láàrin wa àti láti ṣiṣẹ́ láti ri pé gbogbo àwọn nǹkan lọ síwájú.

Ṣé o ní ìwà tó dára nígbà tí o bá jẹun? Nígbà tí mo bá jẹun, mo ní ìwà tí ó dára. Éléyí de je ǹkan tí ó tun se pàtàkì fún mi ná. Gẹ́gẹ́ bí ènìyàn, nígbà tí n bá jẹun, mo máa rí dájú wipé mo ṣe àwọn nǹkan tí ó dára. Lẹ́yìn pé mi ò kí ń sọ̀rọ̀, mi ò kí ń jà, mo dẹ̀ kí ń pariwo. Àwẹ̀ lè jẹ́ ìwà tí ó dára nígbà tí ènìyàn tí ó bá n jẹun lọ́wọ́.

Kí ni ohun ìmọ̀ tuntun tí o fẹ́ kọ́? Ìmọ̀ tuntun tí mo fẹ́ kọ́ ni ìmọ̀, ah, ìjìnlẹ̀ sáyẹ́ǹsì tí ó jọ mọ́ láti máa ṣe àwọn iṣẹ́ tí ó dára lọ́pọ̀lọpọ̀ ní orí Íńtánẹ́ẹ̀tì. Àwọn eléyi ni iṣẹ́ tí mo fẹ́ kọ́ nítorí pé àwọn ìmọ̀ yìí wọ́n jẹ́ ìmọ̀ kan tí ó dára lọ́pọ̀lọpọ̀ láti rí pé iṣẹ́ àti ọjà ọ tẹ̀síwájú dáradára.

Ṣé o fẹ́ràn yíya àwòrán? Yíya àwòrán jẹ́ nǹkan tí mo fẹ́ràn láti máa ṣe lọ́pọ̀lọpọ̀. Nígbà tí mo wà ní ilé ẹ̀kọ́ gírámà, mo máa ń rí dájú pé mo tẹ̀lé ọ̀rẹ́ mi lọ sí ibi tí ó ti ń ṣe àwọn elé yìí tó jẹ́ pe mo lè máa, mo máa ràn lọ́wọ́ láti ya àwòrán. Ele yìí jẹ́ ǹkan tí ó de tun dára kí ènìyàn máa ṣe bí ìdárayá náà lọ́pọ̀lọpọ̀.

Kí ni o máa ń ṣe nígbà tí o bá dúró de ǹkan? Nígbà tí mo bá dúró de ǹkan, mo màá rí dájú pé mo fi ọkàn balẹ̀. Ìfọkànbalẹ̀ jẹ́ ǹkan tí ó ṣe pàtàkì tí mo máa ń rí dájú pé mo máa ń ṣe lóòókòrè. Eléyìí ló dẹ̀ máa mú mi rí dájú pé mo dúró de àwọn ǹkan lé láláìkánjú àti láláìṣe àníyàn ni lórí rẹ̀ tó tẹ̀ jẹ́ ǹkan tí ó dára kí ènìyàn kí ó máa ṣe náà.

Bawo ni ọṣẹ máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Látí ran àwọn ènìyàn lọ́wọ́ jẹ́ nǹkan tí ọṣẹ patàkí mọ dẹ̀ máa ń ṣe e léyìí Ní oná tíì mo bá ní agbára láti ṣe é, nítorí pé ó jẹ nǹkan tí ó dára kí ènìyàn máa ṣe. Nígbà tí àwọn ènìyàn bá need ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ mi, mo máa ń rí dáju pé mo ṣe é léyìí fún wọn. Lálàyi sí àní àní àti láti fún wọn lọ́wọ́ àbí ìmọ̀ràn.

Ṣé o ní, ṣe o máa ń fi ìdáàbòbò òrùn sára? Ìdáàbòbò òrùn jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì, ó dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń fi sára náà lóòrèkóòrè nígbà tí mo bá fẹ́ jáde tí òrùn bá pọ̀. Ìgbà yìí ni mo máa ń lo àwọn ìdáàbòbò òrùn yìí, ó dẹ̀ jẹ́ nǹkan tí ó dára tí ó máa ń ṣe ìdáàbòbò fún ara mi nígbà tí òrùn bá pọ̀ tí mo dẹ fẹ́ lọ sóde náà.

Kí ni oun, kí ni àwọn èrò rẹ fún iṣẹ ọjọ́ iwájú? Àwọn èrò mi fún ọjọ́ iwájú jẹ́ ǹnkan tí ó ṣe pàtàkì gidi gidi. A, mo dẹ̀ ń rò wípé kí n lọ kọ́ àwọn ètò tuntun àti àwọn ìmọ̀ tuntun láti ri dájú pé à wọn lè gba iṣẹ́ tí ó pọ̀ lọ́jọ́ iwájú àti láti ṣe àṣojú àwọn iṣẹ́ ì ná tó dára.

Àkókò ọdún wo ni o fẹ́ràn jù? Àkókò ọdún tí mo fẹ́ràn jù ni ìgbà ọdún Kérésìmesì. Ìgbà ọdún Kérésìmesì jẹ́ ìgbà kan tí ó da lọ́pọ̀lọ́pọ̀ tí ó dẹ̀ máa ń finú mi dùn náà. A ó dẹ̀ jẹ́ ìgbà kan tí mo máa ń ṣe gbogbo àwọn nǹkan tí mo nílò láti ṣe ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ láá láì ṣi àiní àiní tàbí èdè àìyedè ní orí wọn.

Ṣé o fẹ́ràn àwọn àlọ́ apanil'ẹ̀rín? Àwọn àlọ́ apanil'ẹ̀rín jẹ́ àlọ́ kan tí mo fẹ́ràn gidi, ó dẹ̀ jẹ́ àlọ́ kan tí mo máa ń gbọ́, tí mo dẹ̀ máa ń wò lóòrèkóòrè náà nígbà tí àyò ẹ̀ bá ṣí sílẹ̀. Bóyá ní orí fíìmù, orí tẹlifíṣàn tàbí ní orí fídíò. Igbà yíì, mo máa ń wo àwọn ètò wọ̀nyí torí pé wọ́n jẹ́ àwọn nǹkan tí ó máa ń jẹ́ kí n rẹ́rìn-ín gidigidi.

Ṣé o máa ń ṣe eré ìdánì? Eré ìdánì jẹ́ nǹkan tí ọṣẹ pàtàkì. Mo de máa ń ṣe eléyìí náà lóòrèkóòrè nígbà tí mo bá ní àsìkò láti ṣẹ wọ́n, nítorí pé wọ́n jẹ́ ǹkan tí ó dára ní ara ní àgọ́ ènìyàn. Lálákọ́kọ́ mo fẹ́ràn láti máa jó láti máa lọ sí ibi game náà, tí ó dẹ̀ jẹ́ ǹkan tí ó tún dára láti ṣe eré ìdánì.

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Àwọn aládùúgbò mi jẹ́ àwọn ènìyàn kan tí wọ́n dára lọ́pọ̀lọpọ̀ tí a jọ, a dẹ̀ jọ máa ń ṣe àwọn nǹkan kan pọ̀ lóòrèkóòrè náà. Mo dẹ̀ mọ̀ wọ́n dáadáa, a máa jọ ń ṣeré, a máa ń sọ̀rọ̀, a dẹ̀ máa ń ṣe, à, aridaju wípé àdúgbò wa wà ní ìmọ́tótó àti wípé ká lọ ka ṣe ìlọsíwájú àdúgbò náà.

Ṣé o ti ṣìná rí? Aà, ṣí ṣìná jẹ́ nǹkan tí mo ti ṣe rí, ó dẹ̀ jẹ́ nǹkan tí, à, inú mi máa ń dùn sí í náà nígbà tí mo wà ní kékeré tí mo bá lọ sọ́dọ̀ ọ̀rẹ́ mi. Ò ní ìgbà kan tí mo ṣìnà, a mo mo bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn tí mo rí níbẹ̀ tó dẹ̀ jepe wọ́n dẹ̀ ṣe ajuwe ọ̀nà fúnmi dáadáa. Eléyi dẹ̀ jẹ́ kí inú mi dùn nígbà na lohun.

Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ wo ni o máa ń lò? Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo máa ń lò ni àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ tí mo máa ń rí ní orí Íńtánẹ́ẹ̀tì tàbí orí social media. Àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ jẹ́ iṣẹ́ ìgbọ̀nsẹ̀ kan tó jẹ́ wípé wọ́n dá lọ́pọ̀lọpọ̀ tí wọ́n dè máa ń mú ọgbọ́n ìmọ̀ àti òye wá náà. Ìdí nìyí tó fi wa jẹ́ pé mo fi máa ń lo àwọn iṣẹ́ ìgbọ̀nsẹ̀ yìí nítorí wipé wọ́n dára lọ́pọ̀lọpọ̀.

Ṣé o ti lọ sí àgọ̀ rí? Àgọ̀ jẹ́ ibìkan tí mo ti lọ rí dáradára. Ó de jẹ́ ibìkan tí inú mi máa ń dùn sí náà wípé mo ti lọ rí, torí pé nígbà tí mo wà ní kékeré, mo màá ń lọ sí àgọ̀ láti lọ bá àwọn òbí mi ṣiṣẹ́. Nítorí pé àwọn òbí mi jẹ́ àwọn ènìyàn tí wọ́n máa ń f'úrú gbin, tí wọ́n dẹ̀ máa ń dáko náà idi e niyen Tọ́je pé mo máa ń bá wọn lọ sóko, ìgbà mí mo máa ń lọ sí àgọ̀

Ṣé o máa ń pa àwọn fìlà rẹ pamọ́? Àwọn fáìlì mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì sí mi, mo dẹ̀ máa ń ṣèlérí láyé pé mo fi wọ́n pamọ́ ní ìgbà gbogbo àti ní òkè òkè náà. Àwọn fáìlì jẹ́ fún nǹkan tí yò tún ṣe pàtàkì fún mi. À nípa ìdí èyí, mo máa ń pa àwọn fáìlì mi pamọ́ ní ọ̀nà tí ó tọ́ àti ní ọ̀nà tí ó sì yẹ gidigidi dáadáa.

Báwo ni ọṣẹ máa ń jí ní òwúrọ̀? Mo jẹ́ ẹnìkan tó máa ń tètè jí. Mo máa ń jí ní dédé aago márùn-ún ìyẹn ní òwúrọ̀. Nígbà tí mo bá jí, àwọn nǹkan àkọ́kọ́ tí mo máa ṣe ni wípé mo máa ń gbàdúrà. Ti bá ti gbàdúrà, mo máa ṣe-- mo máa tẹ́ ibùsùn mi tí mo sọ sí. Ẹ̀yin, mo máa gbálẹ̀, mo máa ṣe oúnjẹ tí mo ní jẹ. Kí n tó lọ síbi iṣẹ́ eleyi ni mo máa ṣe tí bá jí ní òwúrọ̀.

Ṣé o mọ bí a ti ń dá ọkọ̀ dúró ní ìdojúkọjú? Dídá ọkọ̀ dúró ní ìdojúkọjú jẹ́ nǹkan tí ó ṣe pàtàkì. Mo dà máa ń ṣe eleyìí nígbà mìí tí mo bá ní ọkùn láti ṣẹ́ bọ́yá nígbà tí ọkọ̀ bá wà ní ìdojúkọjú, mo máa ń lo ọgbọ́n ìmọ̀ àti òye tí mo ní sí i láti dari wipe mo dá àwọn, ìdojúkọ yìí dúró ní ìgbà tí mo bá wà ní pópó náà.

Kí ni ìlànà ìpolówó rẹ̀? Ìlànà ìpolówó mi jẹ́ nǹkan tó ṣe pàtàkì. Mo dà máa ń ṣẹlẹ̀ yìí ní ọ̀rẹ́kọ̀ọ̀rẹ́ náà àti ní ọ̀nà tí ó sì dára. Ẹlẹ́yìí jẹ́ nǹkan tí wọ́n máa ń fi inú mi dùn tí ó dẹ̀ tún ṣe nǹkan tí ó ṣe pàtàkì sí mi. Lálákọ̀ọ́kọ́, ìlànà ìpolówó mi jẹ́ nǹkan tí mo máa ń ṣe lórí rédíò, lórí TV àti orí tẹlifíṣàn náà tí ó dẹ̀ jẹ́ nǹkan tí mo máa ń polówó sí àgbáyé láti mọ àwọn nǹkan tí mò ń tà.